Rárá o, mi ò ní ìforúkọsílẹ̀ kankan ní ilé ìdárayá. Àmọ́, ní ọdún yìí mo ti lérò wípé mo máa lọ forúkọsílẹ̀ ní ilé ìdárayá kan nítorí pé ó má wù mí láti máa darapọ̀ mọ́ àwọn tó ń ṣeré ìdárayá láti máa ṣeré náà nígbà kọ̀ọ̀kan. Bí i lẹ́ẹ̀mẹ́jì lọ́sẹ̀ tàbí ẹẹmẹ́ta.

Ní ọ̀pọ̀ ìgbà ní àṣálẹ́ tí n bá tì jẹun tán, mo fẹ́ràn láti máa wo àwọn eré àgbéléwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí kí n wọ Google tàbí kí n wo Facebook àti Instagram. Mo fẹ́ràn láti wo oríṣìíríṣìí nkan lẹ́yìn ìgbà tí mó sì ti wo gbogbo eléyìí tàn. Màá gbe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀, máa sì sùn.

Phone tèmi ò kín gbóná ó, nítorí pé mi ò kín fi bẹ lo phone mi láloju. Tí bá ti fi ṣiṣẹ́ de má gbe sílẹ̀, bó jẹ́ òwe ni mà ká wè. Nígbà mìíràn tí bá tẹ́tí fi ṣiṣẹ́ má gbe sílẹ̀, mà gba aṣọ. Àmọ́ náà kò sí bí mo ṣe lo phone mi títí títi rí tó máa gbóná. Phone mi ò kín gbóná rárá.

Màá sọ ọrọ àwọn ọ̀rọ̀ àṣína náà mí nípa fífi wọ́n sínú ọpọlọ. Tó bá dẹ̀jẹ̀ eleyii ti mi mo rò pé mi ò lè fi wọn sínú ọpọlọ mi ni, màá kọ́ síta láàrín bíbélì tàbí ìwé tí mo mọ̀ pé ọwọ́ mi máa yá sí nítorí ìgbà tí mo bá fẹ́ lò ó kí n lè lọ sí ibi tí mo kọ́ sí àsìkò láti nu ra ní ẹni ìṣe ikọ̀.

Uhm, mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ ọ̀sán paapajùlọ, ọ̀pọ̀ ìgbà oúnjẹ àkọ́kọ́ tí mo máa ń jẹ, ó máa ń bọ́ sí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Àmọ́ tí mi i bá se oúnjẹ, kò romí lára púpọ̀ láti jẹ oúnjẹ pẹ̀lu awon oníbàárà. Ki baá jẹ́ aárọ̀, ki baá jọ́sàn atale, mo lè jẹun pẹ̀lú wọn. Lẹ́kọ̀ọ́ kan, màá máa, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Ìbéèrè yìí kò fi tara tara ye mi, nítorí pé nǹkan tí ó túmọ̀ sí mi ò lérò wípé o ye mi, àmọ́ tó bá jẹ́ oúnjẹ ìnyàn ni èmi lò fi gbogbo ara ní ìfẹ́ ṣe, àmọ́ pápà síbẹ̀ náà kì í ṣe ǹnkan tí mi ò lè jẹ, àmọ́ mi ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́ sí ní tèmi.

Tí bá ti lọ ra ọjà mi, mo máa ń fi ara balẹ̀ wo àwọn nǹkan tí mo rà. Bóyá a rí ohun tí ó bàjẹ́ nínú rẹ̀, mo máa wò ó fínnífínní, màá rí wípé ọjà náà ó dára, kò ní sí nnkankan tí ó ní jẹ́ kó ṣe tà.

Mo máa ń wo àwọn ènìyàn tí ó ní ìwà ìrẹ̀lẹ̀, àwọn ènìyàn tí ò kí n parọ́ àti àwọn ènìyàn tí ò ní ojúkòkòrò bákan náà. Nítorí pé tí wọ́n bá ti ní ojúkòkòrò, olè jíjà á jìnnà sí wọn. Mo sì fẹ́ran àwọn ènìyàn tí ó máa ń ṣiṣẹ́ kárakára, àwọn ènìyàn tí kò ya ọ̀lẹ rárá. Báyìí ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Ìmọ̀ tuntun tí ó wù mí kí n kọ́ ni ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì, àmọ́ kí wá ṣe ni ti cyber. Ó wù mí kí n kọ́ ti àwọn data analyst. Ìmọ̀ tó wù mí kí n kọ́, ìmọ̀ tuntun tó wù mí kí n kọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó ń ṣe ara lóore, oúnjẹ tó ń fún ni lókun tó sì wà fún àlàáfíà ara. Ọ̀pọ̀ ìgbà a máa jẹyin, mo máa n jẹ ẹyin dàda nítorí pé ẹyin a máa ń fún ni ní okun, a sì máa ń fún ni ní àwọn ohun tó ń dára. Oríṣiríṣi ǹkan ni mo máa ń jẹ ní oúnjẹ. Mo máa ń jẹ avocado náà nítorí pé ẹyin náà dára fún ara.

Rárá o, èmi kì í ṣe ẹni tí kìí jẹ ẹran o. Èmi a máa jẹ ẹran dáadáa bí ó tilẹ̀ jẹ́ wípé ó nírú àwọn ẹran kan tí mi ò kí ń jẹ. Àmọ́ ṣá, mo máa ń jẹ ẹran ní ìgbà kọ̀ọ̀kan.

Nígbà tí iṣẹ́ bá ti pọ̀ fún mi, mo máa ń pín àwọn iṣẹ́ náà kó má baà dojú rú. Màá wá mú àwọn iṣẹ́ ìní kọ̀ọ̀kan, màá wá fi àkókò lè lórí. Ní ìwòn àkókò yẹn, màá ṣe eléyìí tí ó bá yẹ kí n ṣe. Báyìí ni mo ṣe máa ń ṣe iṣẹ́ mi nígbà tí iṣẹ́ bá ti pọ̀

Mo máa ń fà nígbà tí ó bá ṣe mí bí ààrẹ. Ọ̀pọ̀ ìgbà tí ara mi ò bá ti yá, ara mi ò kí ń jí pépé sí iṣẹ́, ìgbà yìí nìkan náà ni mo máa ń fà. Tí ara mi bá yá, tí ara mi mọ́kun dáadáa, kò sí ìdí tí mo fi máa máa fà, àmọ́ tí ó bá ti rẹ̀ mí, tí ara mi kò yá, ìgbà náà ni mo máa ń fà.

Oníkálukú ni ó ni iṣẹ́ tí wọ́n máa ń ṣe, àmọ́ tí iṣẹ́ bá pa mì pọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi nígbàkúgbà, mo ní láti ran wọ́n lọ́wọ́ láti ṣe iṣẹ́ náà ni. Tàbí nígbà tí n ba tètè parí iṣẹ́ titemi, mo máa ran àwọn ẹlẹgbẹ́ mi lọ́wọ́ láti ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ iṣẹ́ tí mo mọ̀ nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Tí bá gbọ́ orin tó dùn tàbí ìlù tí ó dára, mo fẹ́ràn láti máa jó. Ìjọ jẹ ohun kan ti mo nífẹẹ sii daadaa, mo nífẹẹ sii, mo fẹràn lati maa miira, kii jo kii ko mọlẹ. Mo fẹ́ràn ijó gidigidi ni lọ́pọ̀lọ́pọ̀

Bẹ́ ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo máa ń lo àwọn ilé ọjà tí ó wà lórí àyè, orí ẹ̀rọ ayélujára. Mo máa ń lo lọ́pọ̀ ìgbà àwọn ọjà bí i Jumia, Jiji, Konga. Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Tóbá jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí tí mo sì fẹ́ rà, ń bá rí i lórí Íńtánẹ́ẹ̀tì, màá rà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti máa ń ka àwòrán ilẹ̀ torí ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ ibi tí mi ò dẹ́rí tàbí ibi tí mi ò mọ̀, mo máa lo àwòrán ilẹ̀ láti fi darí mi lọ sí ibi tí mò ń lọ. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń kàá dáadáa dáadáa. Mo lè kà á tí ó bá yọ wípé kí n kà á tàbí kí n lò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáadáa bí a ti ń wọkọ̀. Mo máa ń tẹ̀lé ní gbogbo ìgbà torí pé fún àǹfààní ara wa nù ni àwọn òfin yìí wà fún. Nítorí ìdí èyí, a máa ń tẹ̀lé èmi pàápàá jùlọ sì máa ń tẹ̀lé ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílò rẹ̀ fún ọjọ́ kan rí, ní kódà ju ẹẹkan lọ rí, pàápàá. Á rí àwọn ìgbà mìíràn tí a bá fẹ́ lo àwọn ẹ̀rọ yìí, tí ẹ̀rọ ìgbéná wa wọ́n sì ní dára, yóò sì máa pa àwa tí a ń lo lára. Mo ti dúró ọjọ́ kan fún ẹ̀rọ yìí rí dáradára.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ́ nkọ́n lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo ti ṣe àwọn ẹ̀kọ́ kékèké kan lórí Íńtánẹ́ẹ̀tì tí mo sì gba àmì ìparí ẹ̀kọ́, ìyẹn certificate. Kódà mo máa ń ṣe àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀ ní ìgbà sígbà, mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nígbà tí eléyìí tí mò ń lò tẹ́lẹ̀ bá bàjẹ́. Àmọ́ níwọ̀n ìgbà tí o ba ti si nǹkan tó ń ṣe eléyìí tí mò ń lò tẹ́lẹ̀, à, emi ò kí n pàrọ̀ rẹ̀ o. Bí nǹkankan ò bá ti ṣe yẹn, mi ò kí n pàrọ̀ rẹ̀. Àmọ́ tí nǹkan bá ti ṣe, dandan ni ka pàrọ̀ rẹ̀. Ìgbà yí náà ni mo sì máa ra tuntun.

Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ìṣòro jẹ́ ohun kan tí ẹ kò lè sá fún lábẹ́ bó ti wù kárí, ní ìgbà kọ̀ọ̀kan a máa dojú kọ àwọn ìṣòro kọ̀ọ̀kan. Mo máa ń fi sùúrù àti ìrẹ̀lẹ̀ yan ju gbogbo rẹ̀ ni eléyìí tó bá takókó, a máa fi sùúrù tu ojú náà ni.

Bẹ́ẹ̀ni, àwọn ìlú kan wà tí wọ́n máa ń gbé iṣẹ́ yan lárugẹ ju ìlú tí àwa yìí lọ. Bí àyè bá gbà mí tí bá sì ní òré ọ̀fẹ́, ó máa wù mí láti wá iṣẹ́ mi sí iru ìlú bẹ́ẹ̀ nítorí pé ó máa ran iṣẹ́ mi lọ́wọ́, ó sì máa jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn kan tún mọ̀ mí pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni, tí mo bá ní, táyè bá gbà mí, mo máa ṣètò láti wá iṣẹ́ mi sí ìlú mìíràn.

Rárá o, èmi kò fi lo gílàsì un ọ̀rùn oo níi titẹ̀mi o. Nítorí pé ọ̀rùn o kì í da ojú mi láàmú. Èmi sì kín ń lo dígí rárá. Nítorí idí ẹ̀yìí mi ò ní dígí ọ̀rùn o, mi ò ní gílàsì ọ̀rùn bo ti le wu kọ̀ mọ́.

Bí ọ̀rọ̀ bá ti kójú dí láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń bá wọn yanjú rẹ̀ nípa bíbá ẹni kọ̀ọ̀kan wọn sọ̀rọ̀ àti títọ́ wọn sọ́nà ní bí a ti le ṣe kí gbogbo rẹ̀ má dìjú. Bí mo ṣe máa ń ṣètò àwọn wàhálà àti ìdààmú tó bá wà lára àwọn ẹlẹgbẹ́ mi ni, mo máa ń bá wọn sọ̀rọ̀ tútù, mo sì máa ń tọ́ wọn sọ́nà.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ni ọ̀pẹ̀ òyìnbó. Mo fẹ́ràn rẹ̀ nítorí adùn rẹ̀, bẹ́ẹ̀ náà ni mo sì fẹ́ràn rẹ̀ nítorí omi tó máa ń jáde nínú rẹ̀. Mo fẹ́ràn èso yìí lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà ni ó máa ń dùn. À! Mo fẹ́ràn èso yìí gan ni.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ aláwo ti òyìnbó ni mò ń lò. Ó náà nìkan ni mo sì máa ń lò. Kò sí irú mi tí mo tún máa ń lò. Tí àwo aláwo funfun ni tọ̀dọ̀ mi. Bóti lè jẹ́ pé oríṣiríṣi ni ó ní ṣùgbọ́n aláwo funfun ni tọ̀dọ̀ mi.

Ènìyàn sọ̀rọ̀ ní inú ẹ̀rọ ìgbésókè tí mo bá fẹ́ bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀. Nítorí pé kí wọ́n le gbó mi dáadáa, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè yìí ní ìgbà sí ìgbà tí mo bá fẹ́ bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ kí wọ́n le gbó gbogbo ohun tí mo bá ń sọ kó lè yé wọn yékéyé.

Mo fẹ́ràn láti máa lọ sí ilẹ̀ Ṣẹ̀mbáyé ní àwọn àsìkò tí mi ò bá ní iṣẹ́ kan pàtó tí mo ṣè ti mo sì fífẹ́ wá bí lọ. Ọ̀pọ̀ ìgbà mo kọ́ lè lọ sí bí gúùfù, tìlú ọ̀ṣun tàbí kí a lọ sí àwọn ibi tí a máa ń fi nǹkan àtijọ́ pamọ́ sí.

Ẹ bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Igba mìíràn mo máa ń fi tùràrí èyí tó máa ń lé àwọn ẹ̀fọn. Nígbà mìíràn mo máa ń fi tùràrí tó máa ń mú òórùn tó dára wá tí a bá fi sí ara. Mo máa ń fi tùràrí ṣá, bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùràrí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé ẹ̀rọ yìí ó máa ń jẹ́ kí ohùn èèyàn jágere. Tí èrò bá pọ̀, tí èèyàn ò sì lè pariwo. Láti jẹ́ kí gbogbo ènìyàn tó wà níbẹ̀ kí wọ́n gbọ́ ohun tí èniyàn sọ, ó ti di dandan kí ẹ lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí gbogbo ènìyàn tó wà níbẹ̀ kí wọ́n lè gbọ́ ohun tí èèyàn bá ń wí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo ní àwọn ilé-ìfowópamọ́sí kọ̀ọ̀kan tí mo máa fi ń pa owó pamọ́. Bẹ́ẹ̀ ni àwọn àjọ kan náà wà tí ènìyàn le dà tí mo máa ń ṣe tí mo bá fẹ́ pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ dára dára.

Alẹ́ ni mo fẹ́ràn jù ní inú ọjọ́. Nítorí pé àsìkò yìí, eeyán ti má, mo ti máa parí gbogbo iṣẹ́ tí mo ṣe. Mo ti máa sinmi, mo ti máa jẹun. Èèyàn máa le faralẹ́lẹ̀ kí èèyàn sì sùn. Alẹ́ ni àkókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́. Mo fẹ́ràn alẹ́ gidigidi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast, àmọ́ ó ní irú àwọn podcast kọ̀ọ̀kan tí mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́, pàápàá jù lọ àwọn tí ó bá sọ ìtàn ìgbésí ayé ènìyàn tàbí ìrírí. Àwọn podcast tí emi nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ nítemi niyen mo máa ń gbọ́ nígbogbà kọ̀ọ̀kan.

Ẹ̀rọ amúlétutù ni mo fẹ́ràn jù nítorí wí pé bí mo bá ṣe fẹ́ kó tutù sí, bẹ́ẹ̀ ni mo ṣe máa tán. Òun ni mo fẹ́ràn jù nínú gbogbo ìgbónájẹ́jẹ́. Ìgbónájẹ́jẹ́ AC, òun ni mo fẹ́ràn jù nínú yàrá mi.

Mi ò gun ọkọ̀ akẹ́rù rí o, nítorí pé ènìyàn ni èmi ṣe èmi ò kì í ṣe ẹrú. Nítorí ìdí èyí, mi ò le gun ọkọ̀ akẹ́rù, nítorí ẹrú ni wọ́n fi ń kó. Èmi ò dẹ̀ kín ṣe ẹrú.

Bí mo bá ti jẹun tán, mo máa ń jókòó wo àwọn ǹkan tàbí èkejì lórí ẹ̀rọ ayélujára mi. Níwon igba tí mo bá ti wò, tó sì tí tó àkókò fún orun, mo máa dìde, máa pàrọ̀ aṣọ, wọ aṣọ oọrùn mi, bọ́ sórí ibùsùn mi máa sì sùn.

Rárá o, èmi kò fẹ́ran oúnjẹ tí ó bá ti ní ata tó pọ̀ jù. Àmọ́ náà, mi ò lè jẹ oúnjẹ tí kò ní ata rárá. Kí ata oúnjẹ kí ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì, báyìí ni mo ṣe fẹ́ran láti máa fi ata sínú oúnjẹ ti tèmi. Mi ò fẹ́ran kí ata pọ̀ jù nínú oúnjẹ rárá rárá.

A bí mi ní oṣù tí a má kọ́kọ́ kan tí a bá ti ṣe ọdún. Oṣù kìíní ni a bí mi. Oṣù Sẹẹrẹ ni a bí mi tí olóyìnbo mọ̀ sí January. Oṣù yìí ni a bí mi.

Mi ò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ lọ́sàn án. Tí ebi bá ti pa mí lọ́sàn, oúnjẹ tó bá ti wà nílé náà ni mo máa ń jẹ. Kì í ṣe wípé bóyá a ti fi oúnjẹ kan pé dandan oúnjẹ báyìí ni mo gbúdọ̀ jẹ ní ọ̀sán. Cause ti ǹkan ti n bá ti rí ni mo máa nje ni ọ̀sán tàbí ǹkan tó bá wu mi je.

Mi ò lè ṣe àkàwé tàbí kí n ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Níwọ̀n ìgbà tí n bá ti ni ìwúlò rẹ̀, náà ni mo lọ máa ń mu. Ti m bá ti fẹ́ lò, mo lọ máa ń mu. Mi ò sì lè sọ pé ìgbà báyìí tàbí báyìí ni mo máa ń lọ lo fóònù mi.

Mi ò kí ń fọ ọkọ kankan nítorí wípé mi ò tíì ra ọkọ̀. Tí mo bá dẹ́tí wa ra ọkọ̀ mi, fífọ rẹ̀ ò le mú líle dání rárá. Níwọ̀n ìgbà tó bá ti dọ̀tí, a ó máa fọ̀, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ọkọ̀ torí ìdí èyí mi ò kì ń fọ ọkọ̀

Rárá o, mo fẹ́ran iṣẹ́ tí ènìyàn le ṣe láti ibi kí ibi tí ènìyàn bá wà. Pápá jù lọ̀ àwọn iṣẹ́ tí mo lè ṣe láti inú yàrá mi, láti inú ilé tí mi ò ní láti máa jáde nítorí pé mi ò fi gbogbo ara fẹ́ràn kí má jáde. Mo fẹ́ran iṣẹ́ tí mo lè ṣe láti inú ilé. Mi ò le sọ wípé mo fẹ́ran iṣẹ́ ìta gbangba rárá, mi ò fẹ́ran rẹ̀

Mo máa ń fọ aṣọ mi ní òwúrọ̀ kùtù. Níwọ̀n ìgbà tí mo bá ti fẹ́ wẹ̀, ìgbà yìí ni mo máa ń fọ aṣọ mi. Bí mo ṣe máa ń fọ ṣọ ni yẹn. Àárọ̀ tí mo bá ti fẹ́ wẹ̀ tàbí àṣálẹ́ tí mo bá fẹ́ wẹ̀ ni mo máa ń fọṣọ.

Kò sí bí mi ò ṣe lè gba yàn. Bí wọ́n bá ṣe sọ, bá ṣe gbé fún mi, bá ṣe gbóríyìn fún mi náà ni mo ṣe máa ń gbà á. Mi ò ní ọ̀nà kan pàtó tí mo máa ń fẹ́ kí a ṣe gbóríyìn fún mi. Tí bá ṣe ǹkan tó da, tí wọ́n bá gbóríyìn fún mi, bẹ́ẹ̀ náà ni mo ṣe máa gbà á. Kò sí ọ̀nà kan tí mò ń là sílẹ̀ láti máa gbóríyìn.

Mo máa ń lọ sí inú ọjà láti lọ ra àwọn ohun èlò. Botilẹjẹ́ wípé àwọn kan wà tí a lè pè lórí ẹ̀rọ ayélujára láti bá wa rà, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti rí ohun tí mo fẹ́ fi pèsè ọbẹ̀ mi. Nítorí díẹ̀ yìí mo máa ń lọ sọ́jà láti lọ fojú ara mi wò, mo sì máa ń rí àwọn ìpèsè ohun èlò tẹ́mirán.

Àwọn nǹkan tí mo máa ń fi sínú àpò-owó mi jẹ́ gege èyí tí mo fẹ́ràn láti máa fi kọ nǹkan ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà mìíràn mo máa ń fi ìwé pélébé sí tí mo lè kọ àwọn nǹkan sí. Mo máa ń fi owó náà sínú àpò-owó mi pẹ̀lú àwọn káàdì ìdánimọ̀ mi, pẹ̀lú àwọn káàdì tí a tún fi ń gbowó lẹ́nu ẹ̀rọ náà.

Èmi ò fi ẹ kan lọ sí ìṣẹ́gun ọdẹ rí o, nítorí wí pé èmi ò kí ń ṣọdẹ. Bẹ́ẹ̀ ni, mi ò kí ń ṣe vigilante. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí irú nǹkan báyìí. Èmi ò sì ní nǹkan tí mo fẹ́ lọ ṣe níbẹ̀. Nítorí ìdí èyí, èmi ò lọ rí o. Mi ò bá wọn lọ sí ìṣẹ́gun ọdẹ rí.

Mi ò tí lọ wo ẹyin ní ìgbà tí ó ti pẹ́ díẹ̀ báyìí. Ó ti pẹ́ tí mo tẹ, ó ti e ti pẹ́ tí mo ti e ti le sọ pé mo wo ẹyin rárá. Láti bí ọdún gbọọrọ sẹ́yìn báyìí, mi tì e lọ wo ẹyin rárá rárá. Nítorí ìdi eyìí mi ò lè sọ pé mo lọ wo ẹyin, ó ti pẹ́ gidi.

Rárá o, mi ò fẹ́ràn láti máa sùn ní ọ̀sán. Àmọ́ onígbà mìíràn tó bá kọjá agbára mi, bóyá ó fẹ́ ṣe bí ẹnírẹ̀mì jẹ tàbí àárẹ̀ díẹ̀ fẹ́ mú mi, nígbà wọ̀nyí ni mo máa ń sùn ní ọ̀sán láti jẹ́ kí ara mi wálé díẹ̀. Àmọ́ mi ò gbádùn láti máa sùn lọ́sàn án bẹ́ẹ̀yẹn.

Ti mo ba rii ti àwọn ènìyàn ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kan ṣe, tí wọ́n fi iṣẹ́ sílẹ̀ kí ó máa falẹ̀, èyí máa ń bí mi nínú gidi ó sì máa jẹ́ kí n taara. Nítorí wípé owó ni a fi ṣe àwọn kiní wọ̀nyí. Nígbà tí ènìyàn ò bá wá ṣe bó ṣe yẹ kí ènìyàn ṣe, ó máa ń bí mi nínú, ó máa ń fún mi ní ìtara.

Àá bẹ́ẹ̀ ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ń lọ síbi kan tí mi ò sì ní òye bẹ́ẹ̀ tàbí tí mi ò dé bẹ̀ rẹ̀. Dandan ni kí n bèèrè lọ́wọ́ ènìyàn nítorí tí bá lọ ibi tí mi ò lọ rí tàbí tí ìrìnàjò mi gba ibi tí mi ò lọ rí, mo máa bèèrè ọ̀nà. Mo máa ń bèèrè ọ̀nà dáadáa lọ́wọ́ àwọn ènìyàn, àwọn ènìyàn sì máa ń dáhùn.

Kò sí ọjọ́ tí mi kì í ṣe ìmọ́tótó ilé. Níwọ̀n ìgbà tí ilé bá ti dọ̀tí, dandan ni kí a ṣe ìmọ́tótó rẹ̀. Tí a bá sì rí ohun kan tàbí èkejì tó jẹ kí a nu-un tàbí ká gbá, dandan ni kí a ṣe. Kò dìgbà tí gbogbo ẹ ba, kò sí ọjọ́ kan tí a máa ń yàn sílẹ̀ wípé ká ṣe ìmọ́tótó. Àmọ́ ọjọ́ Sátidé ni a máa ń ṣe ìmọ́tótó tó jinlẹ̀ nínú ilé.

Èmi kì í kọ lẹ́tà fún àwọn ènìyàn o. Mi ò kí ń kọ lẹ́tà, ntorí pé ọ̀pọ̀ ènìyàn ni ò kọ lẹ́tà mọ̀ ní ayé tí à wà yìí. Ẹ̀rọ ayélujára ni àwọn ènìyàn fi ń bá ara wọn sọ̀rọ̀ láti ibìkan sí ibìkejì. Ntorí idí yii mi ò kí ń kọ lẹ́tà fún ènìyàn, mi ò kọ rárá.

Mo fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí ni eré ìdárayá tí mo fẹ́ràn jù nítorí wípé a máa jẹ́ kí ara ẹni jí pépé, èèyàn yóò sì máa wà ní ẹh ẹh anxiety, èèyàn yóò sì máa wò wípé tani yóò borí, tani yóò gbé gbá orókè. Mo fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidi gan.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ìrẹsì. Kò sí àrà náà tí wọ́n bá fi ìrẹsì dá tí mi ò ní fẹ́ràn rẹ̀. Ká ṣe lásáro ni, ká ṣe ìrẹsì ọ̀fadà ni, ká ṣe ìrẹsì funfun pẹ̀lú ẹ̀wà pẹ̀lú ata díndín tàbí ká ṣe ìrẹsì funfun pẹ̀lú ata díndín tí ò le wa. Mo fẹ́ràn ìrẹsì dá.

Èmi ò kí ń mu òògùn lójoojúmọ́ o. Ẹ̀kọ̀kan tó bá ṣé bí ẹní rẹ̀ mìń tàbí àárẹ̀ fẹ́ mu mi ni mo máa ń lo òògùn. Mi ò kì í ṣáàdédé lo òògùn lójoojúmọ́. Bá ṣe bí ẹni rẹ̀ mìń, aarẹ̀ mu mi tàbí nǹkan mìíràn ṣẹ mi tí ó nílò kí n lo òògùn, ìgbà yí lè má lo òògùn ńtèmi o.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin kẹ́lẹ́ tí mi ò bá fẹ́e da àwọn ènìyàn tó wà níbi tí mo wà láàmú tàbí tí mi ò bá fẹ́ jẹ́ kí orin tí mo ń kọ kó bó sí ìpalára ní ọ̀dọ̀ tí wọn. Rorá, máa kọ orin náà, mi ò ní kọo sókè nítorí pé àwọn ènìyàn wà ní sákání ibi tí mo.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú o, nítorí pé ó ní àwọn ènìyàn tí ó ń ṣe iṣẹ́ yìí, èmi kò sì pẹ̀lú ara wọn. Mi ò ní ẹ̀kọ́ tàbí ìmọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Aláwọn ènìyàn níbi tí mo wà tí wọ́n máa ń ṣe iṣẹ́ yìí, èmi ò sì kí ń ṣa ra.

Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òhun ní eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jùlọ. Mo rò rẹ̀ nítorí wípé ó máa ń jẹ́ kí ara ènìyàn jí pépé. Ènìyàn yóò máa wò pé tani yóò fìdí rẹmi, tani yóò gbé gbá òrùké. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ràá. Awọ́n ènìyàn yóò sì máa bá ara wọn jiyàn. Ẹni báyìí ò mọ bọ́ọ̀lù yìí gbá tàbí ẹni báyìí ló mọ̀ọ́ gbá jù. Tori idí èyí, eré ìdárayá bọ́ọ̀lù òun ní mo fẹ́ràn jù.

Ó ti lè jẹ́ wípé èmi kò sí nínú eré pẹ̀lú ẹnikẹ́ni, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti ṣe iṣẹ́ titèmi dáradára. Èyí sì máa jẹ́ kí n tayọ nígbà mìíràn láàrín àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Àmọ́ o, èmi ò kí ń bá ẹnikẹ́ni figagbága, mo máa ń ṣiṣẹ́ tèmi ni.

Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ, ẹfọ́ yìí ni mo fẹ́ràn láti máa jẹ ju pẹ̀lú ẹja yíyan àti pọ̀nmọ́ àti edé tí a ti lọ, kó wá ní ata fẹ́rẹ́fẹ́. Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ gidi ni kò sì siru oúnjẹ tí mi ò lè fi jẹ.

Rárá o, èmi kò mọ àwọn aládùúgbò mi dáadáa o nítorí pé tíè mi bá tèmi lọ. Mi o kin wo gbogbo àwọn ènìyàn tó wà ládùúgbò, àwọn kọ̀ọ̀kan ni mo mọ láàrín wọn. Mi ò mọ àwọn aládùúgbò nítorí pé ara mi kọ ìwọ̀ sí, mi ò sì fẹ́ràn àbòsí torí idi eyìí, jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ní àdúgbò mi.

Mi o kin lo nkankan nínú gbogbo rẹ, mi o fẹ́ràn láti máa fi ǹkan sínú etí mi bẹyẹn. Àmọ tó bá wá ṣe pé bóyá mo fẹ́ lo rárá mo máa ń fẹ́ràn èyí tó bá ní okùn, torí pé mi ò lè máa rántí láti máa fi síná. Èyí tó lókùn tiri, mo ti mọ̀ pé mi n nílò láti máa fi síná kó tó lè ṣiṣẹ́.

Rárá o, mi ò kí ń ṣe eléyìí nítorí pé lákọ̀kọ́ mi ò kí ń lọ sínú oko. Níwọ̀n ìgbà tí mi bá sì sí lọ sínú oko, kò sí ìdí kan tàbí èkejì tí màá fi ní láti di ọ̀já àbò. Torí ìdí èyí, èmi ò kí ń di ọ̀já àbò wò nítorí wípé mi ò kí ń lọ sí inú oko.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ rárá rárá ni. Àmọ́ ṣá, mo ní ìfẹ́ sí gidi èyí ti o jẹ́ pé bóyá ní ọjọ́ iwájú, mo le pinnu láti kọ́ bí a ti ń gun, Temi náà sì lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé mo mọ̀ ọ́n gùn. Àmọ́ lọ́wọ́ yìí mi o mọ kẹ̀kẹ́ gùn.

Bẹ́ẹ̀ni, ó gbìyànjú níwọ̀nba agbára rẹ̀. Níwọ̀n ìgbà tí nẹ́tíwọ̀kì wọn bá ti dára, yóò ma yára, àmọ́ nígbà mìíràn nẹ́tíwọ̀kì wọn bá ti ń ṣe segesege, dandan ni kó padà dá oun na láàmú, kò wá ní yára tó bí ó ti máa yára mọ́.

Èmi kì í lá àlà burúkú o. Ọlọ́run ó sì ní jẹ lá àlà burúkú. Èmi ò rántí ojọ́ tí èmi ti lá àlà burúkú gbẹ̀yìn. Àlà aré ni èmi máa ń lá, àlà ìṣẹ́gun ni èmi máa ń lá nítèmi. Èmi kì í bá wọn lá àlà burúkú nitorí idí èyí, èmi ò ní ìgbà kan tí èmi ti lá àlà burúkú kẹ́ẹ́.